Èmi nífẹ̀ẹ́ sí wípé kín máa wọ bùbá àti ṣòkòtò lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ọmọ Yorùbá lè mi, nítorí rẹ̀ ni mo ṣe fẹ́ràn wípé kín máa wọ bùbá àti ṣòkòtò lóòrèkóòrè. Nígbà bí tí ń bá ń lọ ibi iṣẹ́ àti bí mo bá wà nílé, gbogbo ìgbà ni mo máa ń wọ bùbá àti ṣòkòtò.

Oṣù tí wọ́n bí mi sáyé ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún. Oṣù ọ̀ún sì jẹ́ oṣù Júùnù. Oṣù ńlá ni ó, kódà oṣù ìdùnnú ni. Èmi nífẹ̀ẹ́ sí oṣù yìí púpọ̀ nítorí ótun wá jẹ́ oṣù tí àsìkò òjò máa n bẹ̀rẹ̀ ní ìlú mi. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn oṣù Júùnù.

Bẹ́ẹ̀ni mo ní àwọn aṣọ òtútù, àwọn aṣọ òtútù yìí ni mo máa ń wọ̀ bí òtútù bá bẹ̀rẹ̀ tàbí bí òjò bá rọ̀. Mo tọ́jú àwọn aṣọ òtútù yìí sílé nítorí àsìkò òtútù ni wọ́n sì máa ń ṣe iṣẹ́ wọn fún mi dáadáa.